Oṣù Kẹwà ni a bí mi ní, ni ọdún díẹ̀ sẹ́yìn, oṣù Kẹwà. Oṣù yìí jẹ́ oṣù tí ó ni agbára tí ó sì ṣe oṣù pàtàkì jùlọ gẹ́gẹ́ bí oṣù tí a bí mi. Bí ó ṣe jẹ́ oṣù Kẹwà ẹ̀, ó jẹ́ oṣù tí ó ṣe pàtàkì ní ìgbésẹ̀ ayé mi tí dídíì jẹ́ pé ọdọọdún tí oṣù náà bá ti wáyé ni mo máa ń fẹ́ràn tí mo sì máa ń ṣe ọjọ́ ìbí mi, bó jẹ́ ní ráńpẹ́ tàbí ní, ní alá ríwo ni mo ṣe máa ń ṣe.

Bẹ́ẹ̀ni, etí mi dára nítorí pé mo máa ń fi gbọ́ràn sí i, ó sì wà ní àlàáfíà. Ọ̀pọ̀ ìgbà ni àwọn èèyàn lérò wípé mo lè gbọ́ ohun tí wọ́n ń sọ. Ṣùgbọ́n nípa etí tí ó dára náà, ó sì jẹ́ kí wọ́n máa ń wò wípé, àa ṣé bí o jìnnà sí wa, báwo ni o ṣe gbọ́ ohun tí a ń sọ tí o sì mọ̀?” O jẹ́ ohun ìyàlẹ́nu fún wọn wípé bí mo bá tẹ̀sí pẹ̀lú wọn ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Nítorí náà ni wọ́n ṣe máa ń pè mí ní ẹlẹ́tí ọ̀fẹ́ nígbà míràn. Kí o jẹ́ wípé etí náà wà ní àlàáfíà tí ó sì wà dáradára. O jẹ́ ohun tó jẹ́ pé ẹ̀bùn ni fún mi, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ní etí tí kò fi gbọ́ràn tó bẹ́ẹ̀ gẹ́ tàbí tí kò fi gbọ́ràn rárá. O jẹ́ ohun bí ẹ̀bùn àti àmì àlàáfíà gẹ́gẹ́ bí pé etí náà dára. Ó sì jẹ́ ohun tí ó máa ń mú inú mi dùn ní gbogbo ìgbà nítorí wípé ìlérálọ́rọ̀ àlàáfíà sì ni ohun tí ó dára fún ọmọ ènìyàn láti ní.

Àwọn ohun tí mo máa ń ṣe ní ọ̀ṣàlẹ̀ pọ̀ gidigidi. Ní aṣàlẹ̀ mo máa ń jẹun, lọ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ kí n tó di pé mo lọ sùn. Tàbí tí ǹ bá sì bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, mo máà ń ka ìwé. Nítorí pé mo fẹ́ràn láti má a ka àwọn ìwé ìtàn ní oríṣìíríṣìí àti nípa láti má a gba ọgbọ́n ní orí ohun tí mo ri n media. Èyí tí mo máa ń lọ ní alalẹ́ tí mo bá fún ojú mi lóúnjẹ láti pé kí ó lè mu inú mi dùn àti pé láti pé kí n lè mọ nǹkan tí ó lọ ní àgbáyé kí ó tó di wípé mo lọ sùn. À sì bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀ àti àwọn ẹbí mi kí ó tó di wípé mo lọ sùn.

Àwọn ojú òpó ayélujára tí mo wà ní àwọn ojú òpó ayélujára bí i X, àwọn ojú òpó ayélujára bí i Facebook àti Instagram. Àwọn ojú òpó ayélujára yìí ni mo máa ń lò jù tí ó jẹ́ wípé ọ̀pọ̀ ìgbà ni mo sì máa ń gbádùn láti wà ní orí wọn. Nítorí wípé mo máa ń rí ohun oríṣìíríṣìí tí ó jẹ́ ohun ọlọ́gbọ́n nípasẹ̀ wọn àti wípé ó jẹ́ ohun tí ó wà fún inú dídùn nítorí àwọn oríṣìíríṣìí àti ìròyìn tí èèyàn bá rí ní ibẹ̀. Ó máa ń jẹ́ kí èèyàn mọ̀ ǹkan tí ó ń lọ ní àgbáyé àti ní orílẹ̀ èdè mìíràn tí èèyàn kò sí. Ó sì máa ń kọ́ni ní ọgbọ́n lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé oríṣìíríṣìí ǹkan ni àwọn èèyàn máa ń fi síbẹ̀ sí ojú fọ́nrán náà tí ó jẹ́ wípé ó sì máa ń jẹ́ ọgbọ́n fún, ó sì máa ń jẹ́ kí èèyàn kọ́ ọgbọ́n.

Mo máa ń fi ìlúra sọ̀rọ̀ níwá gba ti nígbà tí mo máa ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí pé mo jẹ́ ènìyàn kan tí ó máa ń fi agbára àti okun rẹ̀ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Wáàpá júlọ nígbà tí mo máa ń kọ́ àwọn ènìyàn ní ohun kan tàbí ohun méjì bí gẹ́gẹ́ bí àwọn tí ó bá mi ṣiṣẹ́ tàbí tí mo fẹ́ jẹ́ kí wọ́n mọ nǹkan tí mo mọ̀ fún àlàyé. Èyí jẹ́ pé mo máa ń fi agbára mi sọ̀rọ̀ àti okun mi láti bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè mọ̀ ọ́n gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ tàbí kí wọ́n lè mọ̀ ju mi lọ. Ọ̀pọ̀ ìgbà ni àwọn ènìyàn tí wọ́n máa ń wò wípé irú agbára wo ni ẹni yìí fi ń sọ̀rọ̀ nítorí pé ó máa ń ká mi lára láti bá wọn sọ̀rọ̀. Èyí jẹ́ ohun kan tí ó jẹ́ kí wọ́n máa ń gba tèmi nítorí pé wọ́n mọ wípé gbogbo ìgbà tí mo bá ti ń sọ̀rọ̀ mo fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ kí wọ́n sì ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn. Ṣugbọ́n ọ̀pọ̀ ìgbà ni mi ò kì í ṣe èyí nítorí wípẹ́ ó jẹ́ wípẹ́, ó ìgbà tí òtútù bá mú tàbí ìgbà tí ọyẹ́ bá wà ni mo máa ń lo aṣọ ìbora, ṣugbọ́n gbogbo ìgbà tí ooru bá mú, mi kì í fẹ́ràn láti lo aṣọ ìbora láti fi dáàbò ra nítorí wípẹ́ èmi àti ooru ò ṣe ọ̀rẹ́ rárá. Fún ìdí èyí, ìgbà tí òtútù bá mú nìkan ni mo máa ń da aṣọ bo ara. Ìgbà tí ooru bá mù àsiko oru, mo máa ń bọ́ aṣọ ni, mi ò dẹ̀ kí ń fi aṣọ kankan bo ara nítorí pé mi ò nífẹ̀ẹ́ ooru bó tilẹ̀ hù kó mọ́. Ìgbà òtútù nìkan ni mo máa ń fi aṣọ bo ara.

Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá oní bọ́ọ̀lù, èyí tí à pe orúkọ rẹ̀ ni Chelsea FC. Èyí jẹ́ ẹgbẹ́ eré ìdárayá tí mo ti nífẹ̀ẹ́ sí láti kékeré. Láti bí i ọgbọ̀n ọdún ó dín bí i mẹ́rin ni mo ti fẹ́ràn àwọn ẹgbẹ́ eré ìdárayá yìí tí ó sì jẹ́ wípé mo jẹ́ ọ̀kan nínú àwọn olólùfẹ́ wọn dímúdìmú tí mi ò sì lè kúrò. Bó ti le wù kí wọ́n má gbé gbá orúkè tó, mo fi ẹ̀mí mi àti ọkàn mi sí ara wọn wípé àwọn ní ó ń ṣe dáradára jù nítorí wípé àjọ ni kílọ́ọ̀bù náà ni tí a sì, àjọ ni ẹgbẹ́ náà ni tí a sì jọ wà. Nídí e yìí mi ò lè fi wọ́n sílẹ̀, mo sì nífẹ̀ẹ́ sí i. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń jìyàn lórí wọn nígbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí wọ́n wà ní ẹgbẹ́ mìíràn tí wọ́n bá ń sọ̀rọ̀ tí a sì jọ máa ń takora tí a máa jìyàn, tí a máa ṣe àríyànjiyàn. Ṣùgbọ́n bó ti lè wù kó rí a kì í jà nítorí pé eré la ń fi ọmọ ayò ṣe, eré lásán la jọ ń ṣe fúnra wa tí a sì jọjọ ń fi ọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ènìyàn kan ló dára jù, ènìyàn kan ló dára jù. Ṣùgbọ́n ní ọjọ́kọjọ ẹgbẹ́ tèmi òun ni ó dára jù nítorí pé mo nífẹ̀ẹ́ wọn tí àwọn èèyàn gidi ló sì wà níbẹ̀ tí wọ́n ń ṣe eré ìdárayá náà. Kò sí ìgbà tí mi ò kín wò wọ́n nítorí pé ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá ti ní eré yìí ni mo máa ń lọ. Bí mi ò tí è lè wò ní ilé, màá tún jáde lọ láti lọ fi owó wò wọ́n nítorí pé mo nífẹ̀ẹ́ sí wọn tí mo sì fẹ́ jẹ́ kí gbogbo ìṣe wọn tàbí ìgbá orokè wọn kí ó ṣojú mi kí n lè rí wọn wò dáradára nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ kí n lè jìyàn dáradára kí n lè sọ òkódóró ọ̀rọ̀ fún àwọn ènìyàn wípé ẹgbẹ́ tèmi ni ó jáwẹ́ olúborí.

Mo ma n kojú ìdènà ọkọ̀ nítorí wípé màá ti tètè jí kúrò ní ilé nítorí pé tí n bàá ní iṣẹ́ ní boyá bí wákàtí mẹ́ta síwájú, màá ti tètè kúrò ní ilé láti lè rípé mo kojú ìdènà ọkọ̀. Ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé màá jí kùtùkùtù ní òwúrọ̀ kí ó tó di wípé ìdènà ọkọ̀ máa wà kí ó tó di wípé a ti di súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀. Màá ti tètè jí kúrò ní ilé nígbà tí ọ̀nà sì tó sì yagbalù tí kò tíì sí ìdènà rárá. Èyí sì jẹ́, ó ti jẹ́ àṣà àti ìṣe mi tí mo ti n ṣe láti bí ọdún díẹ̀ sẹ́yìn tí màá le fi tètè kúrò nílé láti dènà, ìdènà ọkọ̀ kó má ṣe wáyé tí mo sì máa ń kúrò. Màá tètè lọ kí n lè tètè, kí n lè tètè dé bẹ̀ kí ó tó di wípé màá rí ìdènà ọkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mi ò kí ń rí ìdènà ọkọ̀ nítorí pé dandan ni kí n tètè jí kúrò nínú ilé kí ó tó di wípé àwọn ènìyàn a tí wá pọ̀ ní ojú òpópó tí a ti fi dá, táa wá fi da súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ṣe ń ya àwòrán dáradára ṣùgbọ́n mo sì ń kọ́ náà ni nítorí wípé mi ò tí dàbí àwọn tí ó fi ń ṣe iṣẹ́ ṣe. Àwòrán yíyà jẹ́ ohun tí ó dára tí ó sì jẹ́ wípé ó jẹ́ ìṣe kan tí ó má ń mú ìdání tí àwọn ènìyàn sì má ń wò wípé, á a iṣẹ́ tí ó le ni ṣùgbọ́n ní ọ̀dọ ẹ̀gbọ́n mi kan ni mo ti fi ojú sí, èyí tó jẹ́ pé ó fi ń ṣe iṣẹ́ ṣe ni. Àwòrán yíyà jẹ́ ohun tí mo fẹ́ràn dáradára tí mo sì fi ojú sí, ṣùgbọ́n mo sì ń kọ́ni nítorí pé gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé kò sí ẹni tí ó mọ̀ tán àti wípé mi o si fi mi ò fi ṣe iṣẹ́ ṣe dáradára. Fún ìdí èyí, mo sì ń kọ́ni tí mo sì ń kọ́ nítorí pé nǹkan tí ènìyàn bá ń ṣe ní gbogbo ìgbà la máa mọ̀ si. Fún ìdí èyí mo sì ń kọ́ni, mo sì ń fojú sí ní ọ̀dọ ẹ̀gbọ́n mi ni ṣùgbọ́n mo ti n mọ yà dáradára nítorí wípé tí n bá yà tán mo máa n gbé lọ sí ọ̀dọ ẹ̀gbọ́n mi láti pé kó bá mi wo ibi tí ó bá kù díẹ̀ káto sí, ó má ń fi wọ̀n mí wípé báyìí ni kó ṣe ṣe, báyìí ni kó ṣe ṣe.

Bẹ́ẹ̀ni mo ti lé ènìyàn kan kúrò ní iṣẹ́ rí, kì í ṣe ènìyàn kan gan an, wọ́n a titó bí mẹ́ta tàbí mẹ́rin nítorí pé mo kórìíra ìmẹ́lẹ́ gidigidi. Nítorí pé tí n bá gbéṣẹ́ fún èèyàn tí kò bá ṣe bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ, tí mo sì ń sọ fún wí pé báyìí ni kó ṣe ṣe, báyìí ni kó ṣe ṣe, tí kò dá mi lóhùn tàbí tí kò fẹ́ ṣe tàbí tí mo rí pé ó ń fiṣẹ́ mi ṣeré, ó máa ń jẹ́ nǹkan tó máa ń bí mi nínú gidigidi tí màá sì lé e kúrò tí màá wa ẹlòmíràn síbẹ̀. Nítorí wípé mi ò kí ń fi iṣẹ́ àwọn oníbàárà mi ṣeré. Mo máa ń fẹ́ ní, ẹ́rí rere ní ọ̀dọ̀ àwọn, àwọn oníbàárà mi nítorí wípé, torí ọjọ́ mìíràn àti wípé ki wọn lè fi mí ṣe àfihàn fún àwọn oníbàárà mìíràn láti lè fún mi ní iṣẹ́ wípé, à, iṣẹ́ dáradára ni ó máa ń ṣe, iṣẹ́ gidi ni ó máa ń nífẹ̀ẹ́ láti ṣe. Èyí jẹ́ ohun tí ó jẹ́ wípé mo máa ń fi lé àwọn tí ó bá ṣe ìmẹ́lẹ́ tàbí tí mo bá gbéṣẹ́ fún tí mo bá rí wípé wọn ò fẹ́ fi tara tara àti ọkàn ṣe iṣẹ́ mi, èyí máa ń jẹ́ kí ń lé wọn kúrò níbi iṣẹ́ tí màá sì gba ẹlòmíràn síbẹ̀.

À, ìgbà tí mo sunkún kẹ́yìn ní ìgbà tí ẹniyan kan tí mo nífẹ̀ẹ́ sí ṣe aláìsí. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó dùn mi gidigidi gidi tí ó sì gba omijẹ́ ní ojú mi nítorí wípé kò dára láti máa sokún àti wípé ó bá mi ní ọkàn jẹ́ nítorí pé mi ò ní ní àǹfààní láti rí ẹni náà mọ́. Ẹni náà sì jẹ pe ẹeyan kan tí ó jẹ́ pé ó di òpó ibi kan mú ní, tí ó di òpó ibi tí ó lágbára mú ní ọkàn mi. Èyí jẹ́ ohun tí ó jẹ́ wípé mi ò ní lè fi rí i mọ́, tí ó mú mi sunkún gidigidi. Ṣùgbọ́n mo bẹ Ọlọ́run Elẹ́dùmarè pé kí n má ṣe rí irú rẹ̀ mọ́. Kí n má ṣe sunkún nítorí pé ẹkún ò ṣe ohun tó dára, nítorí pé ẹkún máa ba ojú jẹ́ ni. Tí ó dẹ̀ jẹ́ wípé a jẹ́ kí ó máa ríná, kó máa wo bàìbàì. Èyí kò dára rárá láti máa sun ẹkún nítorí wípé àwọn dókítà òyìnbó gan an wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé kí omi ojú máa, kí omi oje má jà bó ní ojú kò ṣe nǹkan tó ṣe ìlera fún ojú. Ó jẹ́ nǹkan tí kò dára tí ó sì ṣe àìlera fún ojú àti fún gbogbo ara.

Bẹ́ẹ̀ni WiFi mi yára tó, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ní mi o kì ń rí owó ṣe sí orí rẹ̀ fún ìdí èyí, ó máa ń jẹ́ pé kí n lo fóònù mi lásán tí máa sì pa WiFi náà tì. Nítorí wípé, ẹ́, owó tí mo máa ń rà sí orí rẹ̀ ó jẹ́ owó tí ó gún ni lápá tí ó sì jẹ́ wípé mi ò kí ń rí, mi ò kí ń rí ní ọ̀pọ̀ ìgbà. Ṣùgbọ́n ìgbà tí n bá ti rí, mo máa n fẹ́ràn láti ṣe ẹ́ nítorí pé, ayára bí àṣá ni tí ó sì máa ń jẹ́ kí n ṣe ohun gbogbo tí mo bá fẹ́ ṣe ní orí ẹ̀rọ ayélujára ní kíákíá. Tàbí ìgbà tí mo bá fẹ́ wo, ẹ́, fídíò àgbéléwò tí mo bá fẹ́ wò lórí, ẹ́, amóhùnmáwòrán mi tí mo fẹ́ wò, ó máa ń jẹ́ kí ó, kí ó yára bí àṣá tí ó sì jẹ́ pé ó máa jẹ́ kó rọrùn fún mi láti wò. Láìsí wípé mò ń wò lọ, ó wa ń dúró lọ́nà tàbí tí ó ń ṣe bákan bákan kí ó máa lọ gẹrẹ, gẹrẹ, gẹrẹ ni ó sì jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí nítorí wípé ó máa ń yára yàtọ̀